Ìbáṣepọ̀ láàárín èmi àti àwọn ẹlẹgbẹ́ mi jẹ́ ìbáṣepọ̀ tí a dá, tí ó dá lé lórí ìgbéga ibi iṣẹ́, ìgbéga ara wa àti ìgbéga àwọn tí wọ́n ń tajà àti wọ́n ń rajà ní ọwọ́ wa. Ìbáṣepọ̀ wa jẹ́ ìbáṣepọ̀ tó jẹ́ pé a dá lé lórí ìjẹ́kánṣóṣó, ìfọwọ́sowọ́pọ̀, àlàáfíà, ìgbéga àti gbogbo ohun tó jẹ́ ohun mèremère tí ó máa ń mú inú ibi iṣẹ́ tí ó máa ń mu dùn.